Ṣé o máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún? Àfikún owó òṣìṣẹ́, ó jẹ́ ǹkan pàtàkì especially tó jẹ́ pé ibi táa wà inflation pọ̀. Torí àwọn ọjà táa ń tà náà, a ní láti máa fowó kun wọn. Nígbà tó jẹ́ pé àwọn ǹkan táa fi ń ṣe wọ́n náà ń wọ́n si, owó rẹ̀ náà ń pọ̀ si. So, dandan ni pé ká fi sowo ọjà. Bẹ́ẹ̀ náà dẹ̀ ni, dandan ni ká fi kún owó òṣìṣẹ́ táa bá ti rí pé owó inflation nínú economy wa ó ti ń pọ̀ jù. Yóò lè fáwọn náà láǹfààní láti tún ní purchasing power dáadáa. So, mo máa ń fi kún owó àwọn òṣìṣẹ́ ní òrèkóòrè. Bẹ́ẹ̀ náà ló rí owó ọjà náà. So, bí economy bá ṣe ń lọ sí, ni ó sọ bí àfikún owó yẹn ṣe máa rí. Then promotion tún máa ń wà fún àwọn òṣìṣẹ́. Tí promotion bá wà, táa gbé wọn ga sí ipò mìíràn tí ó tún ju ibi tí wọ́n wà lọ, dandan ni ká fi kún owó wọn náà. So, àwọn ǹkan tó mọ̀ọ́ jẹ́ ká fi, àbí tó òṣìṣẹ́ bá ṣe ń to wù ni lórí, àwọn bonus máa ń wà oríṣìíríṣìí.

Ibo, ibi wo ni o fẹ́ràn lọ jù? Mo fẹ́ràn láti máa lọ sí ilé ẹ̀kọ́, ibi tí màá ti kọ́ ǹkan, tí màá fẹ́ jáde bí i kí n lọ sí sẹ́mínà, ibi ìdánilẹ́kọ̀ọ́ tí màá ti ní ìmọ̀ tó kún si nípa àwọn ǹkan. Ibi mìíràn tí mo tún fẹ́ràn láti máa lọ ni ibi ìgbafẹ́ tí mo ti le lọ ṣeré pẹ̀lú àwọn olólùfẹ́ àbí ẹbí. Ó jẹ́ àwọn ibi bí i ká lọ sí restaurant àbí àwọn parks and garden oríṣiríṣi ibi tí a ti le ṣeré, dọ́wẹ̀ẹ́kẹ́, jẹ ice cream àti àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So tí n ba lọ síru bẹ, mo máa ń gbádùn ara mi. Ibi tí mo tún fẹ́ràn láti máa lọ jù ni ilé lọ́dọ̀ àwọn òbí mi. Tí mo bá ti ṣiṣẹ́, ṣiṣẹ́, ṣiṣẹ́, mo máa ń fẹ́ láti padà lọ sílé, lọ wo àwọn òbí mi, bá wọn sọ̀rọ̀. So basically gbogbo ibi tí mo bá ti le enjoy ara mi, mo fẹ́ràn láti máa lọ síbẹ̀

Ṣé o ní ìrora nígbà tí o bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn? Ti mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn, especially tó bá jẹ́ pé àwọn ènìyàn tó pọ̀ gan-an, ó má ń jẹ́ ǹkan tí ò kí ń rọrùn fún mi. Ó lè fún mi láti ṣe, ṣùgbọ́n mo máa ń ní láti ṣe é ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Páàpáà júlọ, ìgbà tí mo jẹ́ PRO, ìyen kóró, public relation officer, fún ẹgbẹ́ kan ní ilé ìwé mi. Tí a bá ti ń ṣe ayẹyẹ àbí event igbà mìíràn, èmi ni mo máa ń sábà ṣe MC, ìyen master of ceremony, tí mo máa sọ bí ètò náà ṣe fẹ́ lọ. So mo máa ń need láti kọjú àwọn èrò pupọ̀. Ó máa ń le ṣùgbọ́n tí bá ti bẹ̀rẹ̀, tí mo ti bẹ̀rẹ̀ sì ní ṣe é, tí mo sì ń ṣe dáadáa, gbogbo ìrora yẹn máa ń lọ. Máa bẹ̀rẹ̀ sì ní flow dáadáa, èrù ò ní bá mi mọ́, ṣùgbọ́n tí mo bá kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀, àyà mí máa ń dùn gbìngbìn. Mi ò kí ń fẹ́ láti ṣe é, ṣùgbọ́n tí bá ṣe é, mo máa ń ṣe é dáadáa.

Ṣé o mọ̀ bí a ti ń ya àwòrán? Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń ya àwòrán. Ṣùgbọ́n mi ò lè lo camera tó jẹ́ normal camera bí àwọn lens. Mi ò ń ṣe professional photographer. Ṣùgbọ́n taba je pe ka ya àwòrán lórí fóònù pẹ̀lú camera fóònù, mo máa àwòrán yaa dáadáa kódà. Mo máa n ya motion àwòrán tóri o jẹ́ pé ó máa rín. Iyen ni video content mo maa n se. Mo de mò se dáadáa páápáá tí fóònù ta fẹ́ fi yà tó bá jẹ́ bí iPhone tí àwòrán rẹ̀ maa n tó máa ń clear dáadáa, ó máa ń dùn. Kódà àwòrán tí mo ya kẹ́yìn, ẹni tí mo ya inú rẹ̀ dùn gan tí mo ya lórí iPhone yẹn. Ó ni pé òun fẹ́ràn rẹ̀ púpọ̀.

Ṣé o ti gun ọkọ̀ ojú omi rí? Rárá, mi ò tí ì gun ọkọ̀ ojú omi rí. Torí pé mi ò gbé ní àdúgbò tí ó jẹ́ riverine àbí tí odò pọ̀ ń bẹ̀. Àwọn tó ń gbé island, bí i àwọn tó wà lékòó tó ń gbé island ni wọ́n máa ń gbé ọkọ̀ ojú omi. Mo dẹ̀ kàn ti gbọ́ nípa ọkọ̀ ojú omi, gbígbé káàkiri mo ti gbọ́ rí. Pé láti cross láti ibì kan sí ibì kan, tó bá jẹ́ pé omi ló wà láàárín ibi méjèèjì, a máa nílò canoe tàbí àwọn boat kéékèèké láti kọjá lọ sí òdì kejì. Bẹ́ẹ̀ ọkọ̀ ojú omi bíi ship tí wọ́n fi ń gbé ẹrù, ìyẹn tí àwọn navy máa ń lò, òhun náà wà tó lè gbé àwọn nǹkan tó pọ̀. Ṣùgbọ́n gbogbo èèyàn kọ̀ ló ní access sí irú ọkọ̀ ojú omi yẹn àmọ́ èmi gẹ́gẹ́ bí ẹnìkan, mi ò tí ì dé inú ọkọ̀ ojú omi rí rárá rárá.

Ṣé o ní gíláàsì òòrùn sunshade? Mi ò ti ẹ́ ni. Mi ò ní gíláàsì kankan rárá rárá. Ṣùgbọ́n mo máa ń fẹ́ràn rẹ̀ lójú àwọn èèyàn tí wọ́n bá wọ sunshade yẹn, gíláàsì òòrùn láti protect ojú wọn. Especially tí òòrùn yẹn bá wà ní very high, high proportion. Tó òòrùn yẹn mú gan, ó máa ń wú mi nígbà mí bí i kí ni kí n le fi sójú. Ṣùgbọ́n mi ò ní rárá. Àti pé èmi ò fi bẹ́ẹ̀ jẹ́ ẹni tí ó like àwọn fashion àbí àwọn nǹkan só torí ẹ̀. Mi kì í fi bẹ́ẹ̀ ra irú nǹkan bí i gíláàsì òòrùn báyẹn. Mo fẹ́ràn láti wà láìlo ẹ̀ṣọ́ ara kankan. So mi kì í lo àwọn ẹ̀ṣọ́ ara púpọ̀. Mo dẹ̀ gbàgbọ́ pé gíláàsì náà o wà lára àwọn ẹ̀ṣọ́ tí èèyàn máa ń fi sára láti jẹ́ kí èèyàn tuń rẹwà si, tó dáa o.

Àkókò mélòó ni o máa ń jẹ oúnjẹ alẹ́? Mo máa ń jẹ oúnjẹ alẹ́ very late most of the time. Igba mìíràn, mo máa ń jẹun alẹ́ bí i ago mẹ́sàn. Tí n bá tètè jẹun alẹ́ ni mo jẹun ní bí i ago méje sí mẹ́jọ. Ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà, ago mẹ́sàn sí mẹ́wàá, ìgbà mí ago mọ́kànlá ni mo máa ń jẹun alẹ́. Lóòótọ́ o, àwọn onímọ̀ ìjìnlẹ̀ òògùn òyìnbó, àwọn dóctor, wọ́n prescribe pé ta bá fẹ́ jẹun alẹ́, ká jẹ bí i ago mẹ́fà ìrọ̀lẹ́ kó lè bá tètè digest dáadáa. Ṣùgbọ́n torí irú iṣẹ́ tí mò ń ṣe kó tó di pé mo délé kí n tó dáná, irú àwọn nǹkan báyìí ò ṣe é ṣe fún mi púpọ̀. So torí ẹ̀, ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo máa ń pẹ́ kí n tó jẹun alẹ́ ó sì ti mọ́ mi lára.

Ṣé o ní ọgbà? Mi i ní ọgbà torí ilé tí mo wà, èmi kọ́ ni mo kọ́ ilé náà. Torí ẹ ó ṣòro láti gbin ǹkan sí àyíká. Ọgbà, mo ní ọgbà nígbà tí a kéré tí mo wà ní ilé pẹ̀lú àwọn òbí mi. Nílé tí a kọ́, a ṣe ọgbà kékeré tó jẹ́ wipé a máa ń gbin àwọn ewébẹ̀ bí ẹ̀fọ́, úgú, ewédú. Gbogbo àwọn ǹkan yìí la máa ń gbìn sínú ọgbà wa nígbà náà. Ṣùgbọ́n báyìí a à tiẹ̀ ní ọgbà kankan mọ́. Ṣùgbọ́n ọgbà jẹ́ ǹkan tó yẹ kí gbogbo ilé máa gbìyànjú láti ní. Kèeyàn le bá máa jẹ àwọn ewé tó jẹ́ fresh. Boya teeyan fẹ́ jẹ ẹ̀fọ́ o nǹkan kan, tòmátò gan, èèyàn lè rọra gbin sínú ọgbà yẹn tí yóò de máa jẹ́ lásìkò tó wù u, tí yóò de máa jẹ́ fresh.

Ṣé o máa ń ka ìwé? Mo fẹ́ràn láti máa ka ìwé. Kódà mo ní application kan lórí fóònù mi, Readera, tí mo máa ń kó àwọn ìwé inspirational books àti àwọn motivational books sí tí mo máa ń kà, máa kó wọn síbẹ̀ as PDF. Lẹ́yìn irú àwọn ìwé, mo tún máa ń ka ìwé tó jẹmọ́ iṣẹ́ tí mò ń ṣe dáadáa láti sharpen brain mi láti tún mú kí ọkàn mi kó, kó, kó mọ̀ dáadáa si nínú iṣẹ́ tí mò ń ṣe. So ìwé kíkà mo gbàgbọ́ pé nǹkan tó ṣe pàtàkì ní ara àwọn nnkan tí a dẹ̀ ti ń sọ nu tí yóò jẹ́ kí ọpọlọ àwọn èèyàn pé tó mọ́ lóde òní nìyẹn. Mo mú ìwé kíkà lọ́kùnkúndùn gan. Mo sì fẹ́ràn ẹni tí bá ń ka ìwé náà. Kò sí dandan pé ó jẹ́ ìwé iṣẹ́ tí à ń ṣe nìkan bọ̀. Gbogbo ìwé ní gbogbo ibikíbi, ìwé tó ń sọ̀rọ̀ nípa health, eléyìí tó ń sọ̀rọ̀ nípa oríṣiríṣi nǹkan a gbọdọ̀ máa gbìyànjú láti kà.

Ṣé o máa ń fi ìdáàbò bo oòrun sára? Rárá, èmi gẹ́gẹ́ bí ẹni kan, mii kí ń lo àwọn beauty product oríṣiríṣi. Mo ní ìgbàgbọ́ pé torí ọkùnrin ni mí pé obìnrin ló máa ń sábà lo iru àwọn nkan báyẹn láti jẹ́ kí wọ́n tún rẹwà dáadáa, kó tún lè mú skin wọn máa glow. Tẹ́mi bá fẹ́ jáde, èmi kan máa ń jáde ni oòrun o bá pa mi torí ẹ̀ gan. Ó dà bií pé mo dúdú kọjá bó ṣe yẹ kí n dúdú. Dúdú mi ti ń pọ̀ ju torí mi ò kín kíyèsi gbogbo irú àwọn ǹkan báyìí pé kí n lo eé facial cream àbí ǹkankan. Èmi kan máa ń ṣe tèmi bó bá ṣe lọ ni. Bí ó dẹ́wù mi kí n máa lo ìdáàbò bo òorun yìí, yóò wù mí kí n máa lo sára. Boya ń tórí pé mi ò ní owó púpọ̀ lọ́wọ́ láti máa ra gbogbo àwọn ǹkan yìí ló jẹ́ kí n máa ma lòó ṣá.

Gíga tó ga tó, tí mo bá wò bí mo ṣe ga tó màá ga tó ìwọ̀n bàtà bí mẹ́fà to ri mo ga dáda. Mo ga mo sì ṣíbọnlẹ̀ mo tún ní ara tí mo fi, tí mo fi ń gbé gíga yẹn.

Omi tó máa ń mu lójoojúmọ́ pọ̀ tó. Há! Mo máa ń gbìyànjú láti mu omi gan, torí wipé ìyá mi ti sọ fún mi wípé omi múmu jẹ́ nǹkan tó dáa fún ara. Nọ́ọ̀sì ni ìyá mi. Ó dẹ́ ni pé gbogbo ìgbà tí n bá ti fẹ́ mu omi kí ń má mu omi tó pọ̀ dáadáa. So torí náà, mo máa ń mu omi tó pọ̀. Pure water tí ó jẹ́ 50cl tí mo máa ń mu lójúmọ́, ó máa ń tó bi márùn-ún. Tí a bá dẹ́ni ká wo, ìyẹn jẹ́ bí 2.5 litre. Ìgbà míì mo lè mu tó 5 litre lójúmọ́, torí mo máa ń gbìyànjú láti mu omi tó pọ̀. Tí n bá tún tó bá tún wá jẹ́ pé mi ò ra pure water, àwọn omi tí mo nílé tí mo máa ń rọ mu, mo máa ń mu, mo máa ń bu tí máa bu tó pọ̀ tí máa dẹ̀ kẹ́ ọ̀fun sí tí máa mu gbogbo ẹ̀ẹ̀ tan. So mo máa mu tó 5 litre sí 7 litre gan ìgbà mí.

Ọjọ́ mélòó ni o fún, ni o ní fún ìsinmi ọdọọdún? Ìsinmi ọdún mo, oo máa ń lò tó bí ọ̀sẹ̀ kan, iyẹn bí ọjọ́ méje láti sinmi àti láti refresh fún ọdún. Ilé iṣẹ́, ibi iṣẹ́ mi máa ń fún mi ní ayé tó tó láti wà pẹ̀lú ẹbí, láti ṣàjọyọ̀ àti pọ̀pọ̀ ṣinṣin ọdún. Àwọn ọdún bí Easter, a máa ní ọludé tí a fi máa ń ṣe ìsinmi nínú ọdún. Àwọn ọdún bí Kérésìmesì tí tí wo inú ọdún tuntun, ìyẹn a máa ní, e, a máa ní ìsinmi fún bí ọjọ́ bi mẹ́rin sí méje nígbà mi. A máa wọlé níbi January 2 àti 3 láti December 25.

Báwo ni o ṣe máa ń rántí àwọn ọ̀rọ̀ àṣíná rẹ? Torí, in tí mo fi máa ń rántí àwọn ọ̀rọ̀ àṣíná mi ni wípé mo máa ń practice àwọn ọ̀rọ̀ àti wípé mo máa ń ka ìwé kan. Tí n bá dẹ̀ tí ń ka ìwé, ó máa ń fún mi ní òye àwọn ọ̀rọ̀ sí dáadáa, ó tún dẹ́ tun máa jẹ́ kín máa rántí àwọn ọ̀rọ̀ tí mo máa ń lò láti ṣíná. So, ìyẹn jẹ́ ǹkan àkọ́kọ́. Mo dẹ̀ tún máa ń tẹ́tí sí àwọn èèyàn nígbà tí wọ́n bá ń sọ̀rọ̀. Tí n bá ti gbọ́ ọ̀rọ̀ tí àwọn èèyàn ń sọ, ó máa ń mú mi mọ ọ̀rọ̀ tí máa lò láti ṣíná ọ̀rọ̀ mi. Ó tún máa ń fún mi ní signs dáadáa. Ọ̀nà mìíràn tún ni wípé mo, tí n bá tí ń lọ, mo máa ń lo ọ̀rọ̀ tí n bá fẹ́ kọ iṣẹ́, mo máa ń lò lọ́nà tó dá, so máa ń tún fún mi ní òye síi.

Báwo ni o ṣe máa yanju àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá, àwọn ìṣòro tó máa ń wáyé lórí ẹ̀rọ ayárabíàṣá mi nígbà mìíràn bíi kí network provider tí mò ń lò kó máa ṣe sége sége, kó má sì network, ó dẹ̀ máa ń nimí lára gan. Ṣùgbọ́n àwọn ọ̀nà tí mo máa ń gbà láti yanjú àwọn ìṣòro náà ni pé tí bá rí WiFi tó strong dáadáa, màá connect mọ̀, àbí mo rí 5G network, màá connect pẹ̀lú ẹ̀ láti ìgbà mí ì mo dẹ̀ lè switch kúrò lórí network tí mo wà lọ sí orí network provider mi bóyá tí wọ́n á tún ṣe dáadáa. Ìgbà mí ì dẹ̀ ree tí gbogbo ẹ̀ ò bá fẹ́ ṣiṣẹ́, ó lè jẹ́ pé data ó ti tán lórí ẹ̀rọ ayárabíàṣá mi tí màá, màá wá ra data mi tí bá lówó tí màá fi ra láti tún gbà tẹ̀síwájú nínú ohun tí bá fẹ́ ṣe lórí ẹ̀rọ ayárabíàṣá mi. Ìṣòro mi tun ni iná, iná ọba, iyan electricity tí ò bá sí ẹ̀rọ ayárabíàṣá mi a mọ́ kú nígbà mí tí kò ní sí iná tí màá fi charge ẹ̀. Mo máa ń, ìgbà mìíràn máa lọ sí ibi tí iná bá wà bóyá ẹni kan tan generator àbí iná wà níbí kan, màá gbe lọ síbẹ̀ láti lọ charge kó lè padà wá sí ayé. So ìgbà mí ì dẹ̀ ree àwọn nǹkan mí wá tí mo fẹ́ ṣe tí ò lè ṣe, tí ò ní lè ṣe, mo máa ń béèrè lọ́wọ́ àwọn èèyàn pé báwo ni mo ṣe lè yanjú kín ní wọ́n á dẹ̀ fún mi ní solution sí nǹkan tó bá ṣee.

Ìgbà mélòó ni ìsinmi oúnjẹ ọ̀sán rẹ gbà? Ìsinmi oúnjẹ ọ̀sán mi bí ọgbọ̀n ìṣẹ́jú ni mo máa ń lò. Torí ta bá ti jáde láti lọ jẹun ọ̀sán bí aago kan, wọ́n á fún wa di bí aago kan àbọ̀ láti jẹun. Torí ẹ, mi ò kí ń lọ síbi tó jìnnà láti lọ jẹun. Ibi ilé oúnjẹ tó wà nítòsí ibi tí mo ti ń ṣiṣẹ́ ni màá ti lọ jẹun. Màá dé sinmi ránpẹ́ tí ń bá ti jẹun tán. Mo lè lo bí, bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún láti jẹun. Lẹ́yìn ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún yẹn, màá wá jókòó fún bí ìṣẹ́jú mẹ́wàá níbi tí mo ti jẹun. Tí ń bá ti jókòó bí ìṣẹ́jú mẹ́wàá, màá padà sẹ́nu iṣẹ́. Àsìkò yìí náà nígbà mí, àsìkò ìsinmi oúnjẹ ọ̀sán yìí, èmi àtàwọn alábàáṣiṣẹ́ pọ̀ tí a jọ ń ṣiṣẹ́, a máa ń ríra láti sọ̀rọ̀. Torí ọ̀pọ̀lọpọ̀ wa ló máa ń jẹun ní kàńtìnì kan náà. Bí ta bá ti ń jẹun, a jọ máa jíròrò, a jọ máa fọ̀rọ̀ jomi tóró ọ̀rọ̀. Mo máa ń gbádùn àsìkò yìí gidi gan. A jọ sinmi. Táàsìkò iṣẹ́ bá sì ti tó, kalukú ó padà sí ẹnu iṣẹ́ rẹ̀. Níbi iṣẹ́ mi nígbà mí wọ́n máa ń fún wa ní owó fún oúnjẹ ọ̀sán níbi táa ti lọ máa ń jẹun. A kàn mú tíkẹ̀ẹ̀tì tí wọ́n bá fún wa, a mú lọ síbẹ̀ láti lọ fi gba oúnjẹ. Ìgbà mí tí oúnjẹ yẹn ò bá tó, a lè fi owó kun láti rà sí eleyi tí a gbà tẹ́lẹ̀ kí oúnjẹ náà lè yó wa dáadáa. So àsìkò ìsinmi oúnjẹ ọ̀sán mi ogbọ̀ǹ ìṣẹ́jú ni o.

Kí ni o máa ń gbọ́ nígbà tí o bá wà nínú ọkọ̀? Tí mo bá wà nínú ọkọ̀ ìgbà mìíràn, mo máa ń fi ìbọtí ìyẹn earpod sí etí ì mi láti máa gbọ́ orin àwọn orin orí fóònù mi. Mi ò ní bá ẹni kankan sọ̀rọ̀. Ṣùgbọ́n ìgbà mí, mo lè má fẹ́ fi ìbọtí earpod sí etí mi. Ko je pé màá mọ gbọ́ n táwòn eyàn bá ń sọ nínú ọkọ̀. Bí kaluku bá ṣe ń bá ara wọn sọ̀rọ̀. Ìgbà mí gan mo lè dà sí ọ̀rọ̀ tí wọ́n bá ń sọ. So gbogbo bí mọ́tò bá ṣe ń kọjá lẹ́gbẹ̀ẹ́ wa, bí a bá ṣe ń lọ ni màá máa gbọ́. Àti ohùn àwọn èèyàn tí ń ta nǹkan lẹ́gbẹ̀ẹ́ títì. Gbogbo àwọn nǹkan tí mo máa ń gbọ́ nìyí tí mo bá wà nínú ọkọ̀. Ṣùgbọ́n to bá je pe nínú ọkọ̀ mi ni mo wà, ìgbà mí mo máa ń yí sí rédíò bí i kí n gbọ́ ìròyìn tí wọ́n ń sọ lọ́wọ́ àbí kí n gbé sí rédíò kí wọ́n mọ play orin láti máa dára yá. Ṣùgbọ́n orin ni mo fẹ́ràn láti máa gbọ́ jù tí mo bá wà nínú ọkọ̀. Mo lè gbọ́ orin Wizkid àbí kí n gbọ́ Burna Boy àbí kí n gbọ́ Davido. Àbo orin Kristẹni bí orin Ayéfẹ́lẹ́. Mo fẹ́ràn Adekunle Gold náa. Orin ó jẹ́ nǹkan tí mo máa ń sábà gbọ́ tí mo bá wà nínú ọkọ̀. Ṣùgbọ́n tí mo bá fẹ́ gba ìpè, bóyá ẹni kan pè mí sórí ago, mo máa ń gbìyànjú láti kó kọ́ páàkì mọ́tò kí n kọ́kọ́ dúró sí ẹ̀gbẹ́ ojú pópó na kí n tó lè gbé ìpè kankan rárá. Nítorí èèyàn ò gbọdọ̀ máa gba ìpè àbí gbọ́ ìpè ní etí ojú pópó kí èèyàn lè fókọ̀sì lórí ọkọ̀ tí ń wà.

Nígbà wo ni ọjà tuntun yóò jáde? Kò sí ìgbà tí ọjà tuntun kò lè jáde. Tuntun ní ṣe pẹ̀lú in tí a bá rí pé ó tún ń tà dáadáa ní ọjà. A máa kọ́kọ́ ṣe research lórí ọjà àti àwọn ọjà tí ó ń tà dáadáa. Ta bá ti rí ọjà tó ń tà dáadáa, a á wá wo bá ṣe lè jèrè n bẹ́ẹ̀ bá ṣe lè bẹ̀rẹ̀ sí ní ta ọjà yẹn. So ìgbà yẹn ni ọjà tuntun máa ń jáde. Àwọn ọjà tuntun bí i àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ fóònù n gbà mí, ó máa ń jáde lóòrèkóòrè. Ka sọ pé irú àwọn Redmi níìsín, ọdọọdún wọ́n máa ń ṣetú ọjà tuntun bí i márùn-ún sí mẹ́fa. Wọ́n á ṣe Redmi 14 sí wọ́n á ṣe 15, tó bá tún yá wọ́n á ṣe 16 ó sa n lọ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ náà ni iPhone tó bẹ̀rẹ̀ láti orí iPhone 1 báyìí a ti ní iPhone 17. Mo mọ̀ pé kọ́dún yìí tó parí wọ́n ó tún ṣe iPhone 18. So ọjà tuntun, wọ́n mọ̀ a máa ń ṣe ọjà tuntun torí tí àwọn eeyan bá ti wa used mọ́ ọjà ti tẹ́lẹ̀, wọ́n lè má fẹ́ rà dáadáa mọ́. Àwọn èèyàn dẹ́ fẹ̀ràn ǹkan tuntun ní gbogbo ìgbà. A tún fi mú orí àwọn customer wálé. So kò sí ìgbà tí ọjà tuntun e wáyé gbogbo gbà. Tó bá ti hu tá a bá mọ̀ pé ọjà yẹn ó tà, òun la máa ń mú ọjà tuntun, a máa ń mú wá láti jẹ́ kí àwọn èèyàn kí wọ́n jẹ ànfààní rẹ̀. Àwa náà o sì jẹ èrè tó dá lórí àwọn ọjà náà.

Kí ni ohun mímu tí o fẹ́ràn jù? Ohun mímu tí mo fẹ́ràn jù lọ ni ọtí ẹlẹ́rìndòdò, iyẹn Coke àbí Fanta. Oríṣiríṣi àwọn soft drink yẹn, mo fẹ́ràn wọ́n gan. Ìgbà mi mo máa ń mu àwọn energy drinks náà. Ṣùgbọ́n mi ò kí ń mu alchohol àbí ọtí kankan tó bá ní alchohol content nínú tó bá ti pọ̀ jù. Mo tún máa ń mu àwọn juice bíi apple juice, fruit juice, orange juice, pineapple juice, strawberry, oríṣiríṣi gbogbo àwọn juice èso yẹn mo máa ń mu dáadáa. Then àwọn grape wine náà mo máa ń mu. Eléyìí tí ò bá ti ní alchohol tó lè pa èèyàn nínú, mo máa ń mu dáadáa. Ṣùgbọ́n hin tí mo fẹ́ràn mu-- ní múmu jù, òun ni omi. Mo lè mu omi bíí five litre kílẹ̀ ò tó sù lójúmọ́. Torí ju gbogbo ẹ̀ lọ, omi gan ló tú-- ló da jù láti mu. Ni gbogbo ohun mímu tó bá ti jẹ́ omi tó mọ́, tí ò ní dọ̀tí, tí ò ní kòkòrò, tí ò ní nǹkan kan tí, tí ò pure nínú, omi yí máa ń dùn mu gan ni. So mo fẹ́ràn omi múmu dáadáa. Ohun tí mo tún fẹ́ràn láti mu òun ni omi ọmú. Omi ọmú náà jẹ́ natural omi tí èèyàn lè gbẹ́nu sí láti mu. Màá-- mo sì fẹ́ràn rẹ̀ púpọ̀. Màá pọ̀ ọmú tó sì, tó sì dùn nìyẹn bíí milk, ẹ́ń, ó lè jẹ́ ọmú màlúù tàbí ọmú àgùntàn, mi ò mọ̀. Àwọn tí wọ́n ṣà fi ń ṣe mílíìkì tí a máa ń mu. Mo fẹ́ràn mílíìkì náà. Tí n bá tipò, mo lè fi bournvita tàbí Milo, àwọn ṣokoléètì àbí kọfí kí n fi pò ó kí n dààmú. Àwọn ǹkan tó ní caffeine yẹn ṣùgbọ́n mo máa ń mú díẹ̀díẹ̀ ni. Mi ò kí ń mu àmújù tàbí àmupara. Ǹkan mí tí mo tún máa ń mu àbí tá a máa ń mu ni òògùn tí ara ò bá yá. Àwọn òògùn kan wà tó jẹ́ liquid ni tó jẹ́ òògùn olómi. Àwọn bí òògùn ikọ́ kọ̀ọ̀kan, ó wà tó jẹ́ pé mímú là máa ń mu. Mo máa ń darú àwọn òògùn yẹn náà, mo máa ń dààmú ṣùgbọ́n níwọ̀n tún wọ̀n sì ni. Àwọn òògùn yìí ní iye ìwọ̀n tí èèyàn lè mu. Wọ́n ti kọ́ síbẹ̀ bóyá ìdérí ike rẹ̀, bóyá dèrí kan ni èèyàn ó mu. Èèyàn ò gbọdọ̀ mú àmújù. Kò yẹ kí èèyàn sọ pé bóyá torí pé ikọ́ tó ń wú ó ti pọ̀ jù, ohun wá fẹ́ mu òògùn kọjá iye tó yẹ kó mu. Ìyẹn ni self medication àbí drug abuse. Kò da tó. Àwọn ǹkan mí tí mo tún fẹ́ràn láti mu, òun náà ni à, mo fẹ́ràn láti tún mu omi iyè àbí omi pure water tí àwọn company tó ń ṣe omi máa ń ṣe. Omi wà tó jẹ́ table water. Ilé tó máa ń wà nù ike. Mo máa ń fẹ́ràn rẹ̀ tí mo bá lọ sí party. Màá gbà tí mo bá ti jẹun, màá mú lé lórí. Ǹkan mí tí mo tún máa ń mu òun ni ọbẹ̀. Àwọn ọbẹ̀ kan wà ní ilẹ̀ Yorùbá bíi gbẹ̀gìrì, ewédú. Tí ọbẹ̀ yẹn bá pọ̀ tó kọjá ǹkan tí mò lè fi jẹ àmàlà bí i tí bá ń jẹ tó wá ṣẹ́kù, màá gbé ọbẹ̀ náà, màá sì gbọ́n mu. Ó jẹ́ ǹkan tí mo fẹ́ràn láti mu dáadáa.

Ṣé o máa ń wọ ago ọwọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ago ọwọ́. Ìyẹn tí mo bá ní, tí mi ò bá ní mi ò ní lè wọ̀. Ṣùgbọ́n tí bá ní, mo máa ń wọ̀. Eléyìí tí mo fẹ́ràn ni eléyìí tó jẹ́ leather tí mo lè fi ṣọ́wọ́. Tọwọ́ mi á dẹ̀ tún fúyẹ dáadáa. Mo máa ń lo àwọn chain like wọ̀ náà bíi silver, gold yẹn oní chain bọ̀. Àwọn ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n máa ń wúwo lọ́wọ́. Kò jẹ́ kí n fi bẹ́ẹ̀ fẹ́ràn rẹ̀. Bọ̀ tí mo bá rí ago tó jẹ́ leather tí wọ́n ṣe tó, tó fine, tó, tó dùn wò ló jù dáadáa, mo máa ń prefer láti lo ago leather. Ìdí tí mo fi ń lo ago yìí kì í ṣe torí pé mo fẹ́ máa wo ago. Lóòótọ́ lẹ́ẹ̀kọ̀kan, a máa ń fi wo ago pé òkè kí ni táìmù báyìí kí laago sọ báyìí báyìí báyìí. Mo lè sáré yẹ̀ ẹ́ wò lọ́wọ́ mi. Ṣùgbọ́n pàtàkì ìdí tí mo fi lè, tí mo fi ń lo ago jù, òun ni láti fi kún ìmúra mi kí n tún lè dùn wò ló jù dáadáa sí tí mo bá túbọ̀ wọ aṣọ tí mo fi ago ọwọ́ sí, ó máa ń jẹ́ kí n dùn wò pọ̀. Oríṣiríṣi ago ló dẹ̀ wà. A ti ní smartwatch báyìí tá lè connect pẹ̀lú ẹ̀rọ, à, ayárá bí àṣá ẹ̀rọ fóònù wa. Táa bá ti connect rẹ̀ bá fẹ́ gba ìpè ni o, a fẹ́ ṣe àwọn nǹkan pẹpẹpẹ tó yẹ ká ṣe lórí ago ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa, a lè ṣe ẹ lórí smartwatch yẹn. Bẹ́ẹ̀ náà ó tún fi ago hàn. Ó dẹ̀ tún smart ó, ó, ó dùn wò lọ́wọ́ dáadáa. Paapaa ti ènìyàn bá wọ aṣọ bíi English dress, suit tí ènìyàn bá wọ smartwatch yẹn sí, ó máa ń fi ẹwà kún ẹwà èèyàn. So, oríṣiríṣi àwọn ago náà tún wà fún obìnrin tí wọ́n máa ń fi stone oríṣiríṣi sí. Mo rí pé ara nǹkan tí a máa ń fi ago ṣe ni pé ó máa ń jẹ́ ká mọ bí èèyàn gan ṣe lówo sí nígbà mìíràn. Torí pé ẹ wo irú àwọn olórin ńláńlá, wọ́n máa ń gbé àwọn ago kan sọ́wọ́ bí àwọn kù bá hàn ago tí ó jẹ́ pé owó ẹ wọn. Àwọn ago, ago gan-an tún jẹ́ nǹkan tí èèyàn lè fi de owó mọ́lẹ̀. Ẹni tó bá lówó dáadáa, o lè ra twenty four carat gold àbí sixteen carat tí wàá máa lòó lẹ́ẹ̀kọ̀kan tó jẹ́ gold gidi tí èèyàn dẹ̀ lè rí ta lówó tó dá tí èèyàn bá fẹ́ tà. So, èèyàn lè fi store owó. Diamond wrist, wristwatch wà. Àwọn èèyàn lè rí, àwọn èèyàn ń lò, wọ́n lè fi store owó jọ. Torí pé tí wọ́n bá tà, owó gọbọi ni. Bẹ́ẹ̀ àwọn ago pọ̀ ń tọ̀ sí i wà fún àwọn tí ó fi bẹ́ẹ̀ ní púpọ̀. Àwọn Haúsá la máa ń ra ago yẹn lọ́wọ́ wọn. Nílẹ̀ Yorùbá bíbàí, wọ́n á ti kó gbogbo eẹ̀jọ́, gbogbo ee àmọ́ ṣàgbẹlò ju yóyò mọ́ ọ́ dán. So, owó rẹ̀ ì fi bẹ́ẹ̀ gara púpọ̀. Táa bá ti bọ́bẹ̀ á ra ago, a á fi ṣọ́wọ́. Ṣùgbọ́n wàhálà pẹ̀lú àwọn ago irú eléyìí ni pé ìmíìnù wọn pẹ́ tí ó fi bàjẹ́, tí ó fi yọnu. Ìmíìnù wọn, ìmọ̀ ọ́n bó. Àwọn ago tó jẹ́ original tó dá náà n fade, kò ní fade. Bí ó ṣe wà náà ni ó ṣe wà títí, títí, títí, títí, títí ó pẹ́pẹ́. Ṣùgbọ́n àwọn ago ṣálẹ̀ kó mú tí a máa ń lọ rà yẹn, ọ̀pọ̀lọpọ̀ ninu rẹ̀. Torí jẹ́ pé kò, kò ti è ní lójú oṣù kan lọ nínú kápa rẹ̀ ó ti jádànù àbí kí gbogbo àwọ̀ ara rẹ̀ ṣí. Ago mìíràn tí wọ́n bá ṣe bíi gold àbí tí wọ́n ṣe ní silver, bí ìgbà tí wọ́n kùn lọ́dà làásán ni o, ìgbà torí ó bá fi lù láàárín oṣù kan báyìí torí èmi náà ti ra rú wọn. A bẹ̀rẹ̀ sí í ṣí, wàá máa rí dúdú dúdú ṣálẹ̀ rẹ̀. Wà á rí pé kò wulẹ̀ ṣe gold. Wọ́n sì kùn ní ọ̀dà tó fẹ́ kí ó jọ gold ni. Ó ní agbára. Ṣùgbọ́n ago ọwọ́, ó máa ń rẹwà, ó máa ń rẹwà gan-an. Èmi náà sì fẹ́ràn láti máa lò.

Kí ni àwọn nǹkan tó wà nínú àpò òwó rẹ? Àwọn nǹkan tó wà nínú àpò owó mi tí mo máa ń kó síbé, ni àwọn èròjà tí mo lè nílò níbi tí bá n lọ. Ìgbà mí, tàkádá máa ń wà nínú àpò owó mi, ìyẹn báírò láti kọ nǹkan sílẹ̀ tí bá nílò láti kọ nǹkan. Mo lè fi ìwé pélébé bíi jọ́tà sínú rẹ̀ náà, láti lè kọ àwọn nǹkan kan tí n bá fẹ́ kọ tó bá wá. Àwọn nǹkan mìíràn tí mo sì máa ń kọ, tàbí tí mo máa ń kó sínú àpò owó mi náà ni owó gangan fúnra rẹ̀. Owó tí n bá nílò fún àsìkò náà, bóyá tí màá fi wọ ọkọ̀ ni tàbí ọ̀kadà, mo máa ń kó síbẹ̀ àbò owó tí mo fẹ́ lò náà níbi tí n bá ń lọ.

Ìgbà mélòó ni o máa ń ní ìpàdé lọ́sọ̀ọ̀sẹ̀? Àìmọye ìgbà ni mo máa ń ní ìpàdé lọ́sọ̀ọ̀sẹ̀. Fún ní ọ̀sẹ̀ mìíràn, ó máa ń yàtọ̀. Mo lè má ní ìpàdé púpọ̀ ṣùgbọ́n àwọn ọ̀sẹ̀ kan wà bí i ọ̀sẹ̀ bóyá ìparí oṣù, ìpàdé máa ń pọ̀. Ṣùgbọ́n àwọn ìpàdé mi fún ọ̀sẹ̀ kan, ọjọ́ ajé yẹn, ọjọ́ Monday, mi ì ní ìpàdé, mi ì ní ìpàdé kankan. Ọjọ́ Tuesday náà, mi ì ní ìpàdé. Wednesday-- irọ́, ọjọ́ Tuesday, a máa ń ní ìpàdé ní ilé ìjọsìn mi tí a ti máa ń ṣe Bible study. Iyẹn lọ́jọ́ Tuesday, lọ́jọ́ Wednesday, mi ì ní ìpàdé kankan. Ọjọ́ Thursday, ìpàdé máa ń wà onígbòhunkẹ́lẹ́ láàrin èmi àtàwọn team mi. Àmọ́ lọ́jọ́ Friday, ìpàdé àdúrà máa ń wà ní ṣọ́ọ̀ṣì mi. Bẹ́ẹ̀ sì ni mo tún máa ń ní ìpàdé pẹ̀lú ẹgbẹ́ akọ̀ròyìn Echoes of Accounting tí mo jẹ́ editor in chief fún. A máa ń ṣe ìpàdé lọ́jọ́ Friday. Ìpàdé mi tún wà pẹ̀lú Christian Accounting Student Fellowship tí a tún máa ń ṣe láago kan lọ́jọ́ Friday. Ìpàdé ọjọ́ Friday yẹn pọ̀. Ọjọ́ Saturday, àwọn bí program tí mo jẹ́ olùkópa nínú rẹ̀, iyẹn kan wà fún àsìkò kan ṣá. Bíi program Career and Finance Summit tí mo wà pẹ̀lú rẹ̀, a lè ní ìpàdé lọ́jọ́ Saturday. So ṣùgbọ́n àwọn ìpàdé kan tún wà ta máa ń ṣe ní orí Google Meet àbí ta máa ń ṣe lórí Zoom tí ó ní jẹ́ physical pé gbogbo wa gbọdọ̀ wà níbẹ̀. Àwọn ìpàdé eleyìí máa ń ṣẹlẹ̀ ní anytime, kò sí ìgbà táa lè ṣe. Wọ́n kàn nílò láti dájọ́ fún wa bí ọjọ́ kan síwájú kí a lè múra pé ìpàdé yìí ó wáyé nígbà bá yii ó. Ilé iṣẹ́ mi lè máa ń ṣe oríṣìíríṣìí ìpàdé. A lè ṣe ìpàdé pàjàwìrì nígbà mìí níbi iṣẹ́ tí wọ́n kàn pé gbogbo wa pé ká péjọpọ̀. Paápaa lọ́jọ́ ajé Monday, a máa ń kọ́kọ́ ṣe ìpàdé náà ká tó bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́jọ́ ni.

Ṣe o fẹ́ràn lọ sí ilé ìṣẹ̀mbáyé? Ilé ìṣẹ̀mbáyé, o jẹ́ ibi tí mo fẹ́ràn láti máa lọ. Kódà, ibi tí mo ti kàwé, ìyẹn Ọbáfẹ́mi Awólówọ́ University. Ó wà ní ìle Ifẹ̀. Ilé Ifẹ̀ dè ní orírun, ibi tí ilẹ̀ Yorùbá tí wọ́n ti ṣẹ̀ wá. So, gbogbo àwọn nǹkan bí òdùduwà, orí olókùn la máa ń rí. Kódà, museum fún àwọn nǹkan tí ó jẹ́ nǹkan ìṣẹ̀mbáyé ó wà láyìíká. Ilé ìwé mi jẹ jẹ́ ilé ìwé tí ń gbé gbogbo àwọn àṣà ìṣẹ̀mbáyé yẹn nì láwugẹ́. So, nǹkan ìṣẹ̀mbáyé jẹ́ nǹkan tí èmi náà tí mo máa ń rí ní gbogbo ìgbà. Mo dẹ̀ fẹ́ràn láti lọ síbẹ̀. Lóòótọ́ mi kì í ṣe, mi kì í ṣe ẹlẹ́sìn ìṣẹ̀mbáyé ṣùgbọ́n mo fẹ́ràn àwọn nǹkan ìṣẹ̀mbáyé gidi gan.

Kókó ẹ̀kọ́ wo ni o fẹ́ràn jù nígbà ìwé? Nígbà tí mo fi wà ní ilé ìwé, ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù, Yorùbá jẹ́ ìkan nínú wọn, torí mo fẹ́ràn èdè abínibí èdè Yorùbá torí pé ó rẹwà púpọ̀. Èdè Yorùbá jẹ́ èdè tí èèyàn nílò láti ní ìjìnlẹ̀ nínú rẹ̀ torí àwọn ọ̀rọ̀ bí òwe àti ẹ̀sà ọ̀rọ̀ ó pọ̀ nínú èdè Yorùbá. Ìwọ̀nba dẹ̀ ni àwọn èèyàn kódà àwọn ọmọ tí wọ́n bí nílẹ̀ Yorùbá. Ìwọ̀nba ni àwọn tó gbọ́ Yorùbá tó dántọ́ dáadáa. Torí ẹ, èmi fẹ́ràn Yorùbá gan. Mo sì tún péregédé nínú èdè gẹ̀ẹ́sì ìyẹn English. Ṣùgbọ́n ara àwọn iṣẹ́ tí mo fẹ́ràn jù ni biology. Ta tí ń sọ nípa, ehn, living things, ìyẹn àwọn ẹranko àti gbogbo nǹkan tó lẹ́mi. Mo fẹ́ràn rẹ̀ àti agriculture.

Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀? Tí iṣẹ́ bá pọ̀ tí ó ṣàyè láti sinmi àbí láti ṣe nǹkan kan, mo máa ń pàrọ̀ ọkàn nípa gbígbọ́ orin. Mo lè fi earbuds àbí earpod sí etí mi lẹ́nu iṣẹ́ láti máa gbọ́ àwọn orin tí yóò máa ń mú kí iṣẹ́ náà kó máa flow dáadáa. Àwọn nǹkan mìíràn tí mo tún máa ń ṣe ni pé tí iṣẹ́ yẹn bá ti fẹ́ pọ̀ jù, mo lè fi iṣẹ́ lẹ̀ fún ìgbà díẹ̀ kí n ṣe eré díẹ̀ kó lè bá à pàrọ̀ ọkàn mi kí n tún lè padà sẹ́nu iṣẹ́ torí pé bí ènìyàn bá ń ṣiṣẹ́ lọ tí ọkàn rẹ̀ ò bá sínú iṣẹ́ tó ń ṣe, yóò ṣe àṣìṣe.

Ẹ̀fọ́ wo ni o fẹ́ràn jù, fẹ́ràn jẹ ju? Ẹ̀fọ́ tí mo fẹ́ràn láti jẹ ju ní àìpẹ́, mo ti ń gbádùn ẹ̀fọ́ úgú gan an báyìí. Ṣùgbọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwọn ẹ̀fọ́ bí ẹ̀fọ́ tẹ̀tẹ̀, àwọn ẹ̀fọ́ bí ẹ̀fọ́ gúre, ewédú, ilá, ẹ̀fọ́ bí ẹ̀fọ́, ẹ-- oríṣìíríṣìí àwọn ẹ̀fọ́ yẹn ni mò ń jẹ gbogbo ẹ̀ tẹ́lẹ̀. Ṣùgbọ́n nígbà tí mo rí úgú, ó fẹ́ dàbí pé mo ti fẹ́ràn ẹ̀fọ́ úgú gan an. Ẹ̀fọ́ úgú yìí, orúkọ, orúkọ Igbo ni wọ́n fi ṣọ, ó yálẹ̀ Igbo náà ni. Ṣùgbọ́n ó ń wù nílẹ̀ Yorùbá náà. Boya o sì ló orúkọ mìí tí wọ́n ń pè é nílẹ̀ Yorùbá, ṣùgbọ́n mi ò mọ́. Ṣo ẹ̀fọ́ úgú, ó máa ń tutu dáadáa mo ni mo sì fẹ́ràn rẹ̀. Ó máa ń dun ti eeyan bá fi ṣe ẹ̀gúsí.

Ṣé o fẹ́ràn jókò nílé, fèrèsé nínú ọkọ̀ òfurufú? Nínú ọkọ̀ òfurufú ojú fèrèsé, ó ma ń fúnni láfaani láti wo ilẹ̀ tàbí wo ojú ọ̀run. Eeyàn a máa rí cloud àti oríṣiríṣi làtoju fèrèsé yẹn. Ṣùgbọ́n, tó bá jẹ́ pé ẹni tí ẹ̀rù ma ń bà tàbí ẹni tí, ẹ̀rù tètè ma ń bà, ojú fèrèsé í ṣe ibi tó yẹ kójókò sí. Ṣùgbọ́n èmi ẹ̀rù kìí bà mí, mo lè jókòó ní etí fèrèsé nínú ọkọ̀ òfurufú tí n sì máa wo gbogbo ibi tí mo bá lè rí láti ibẹ̀. Mo fẹ́ràn, kódà mo fẹ́ràn láti jókòó níbẹ̀ ju àwọn ibòmíràn lọ nínú ọkọ̀ òfurufú. Torí tí n bá jókò níbẹ̀ ma ma rí àwọn nkan wò. Eléyìí ò ní jẹ́ kí ń sùn nínú ọkọ̀ òfurufú, ó máa ń jẹ́ ohun tó tún máa ń mú mi gbádùn ọkọ̀ òfurufú dáadáa ni.

Ọjọ́ wo nínú ọ̀sẹ̀ ni o fẹ́ràn jù? Ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀, òun ni ọjọ́ àbámẹ́ta, ìyẹn Saturday. Torí ọjọ́ yìí ni mo máa ń sábà ní ààyè láti ṣe ohun tó wù mí dáadáa. Gbogbo àwọn ọjọ́ yòókù láti Monday títí di Friday ló jẹ́ ọjọ́ iṣẹ́. Mo dẹ̀ máa ń busy gan, mi ò kí ń ráyè ṣe anything ṣùgbọ́n tó bá ti di ọjọ́ Saturday, ìgbà mí, bí ìgbà yẹn ni mo máa ń ráyè lọ sí òde. Kódà àwọn tó fẹ́ ṣe òde gan, ọjọ́ àwọn àbámẹ́ta ni wọ́n máa ń mú fún òde jù. Ọjọ́ Sunday náà dère, ọjọ́ ìsinmi náà ni, mo fẹ́ràn oun náà ṣùgbọ́n aa lọ sí ilé ìjọsìn. So, Sunday fún ìjọsìn, ọjọ́ tí mo fẹ́ràn lòún náà. Ṣùgbọ́n ọjọ́ àbámẹ́ta òun ni mo fẹ́ràn jù.

Ṣé o máa ń ṣe ìmúdójúwọ̀n software rẹ? Sọfitíwíà rẹ. Bẹ́ẹ̀ ni, mo máa ń ṣe ìmúdójúwọ̀n sọfití sọfitíwíà mi. Ìmúdójúìwọ̀n yìí, ìmúdójúìwọ̀n yìí ló máa ń mú kí sọfitíwíà mi kó péye dáadáa. Mi ò dẹ̀ kí n gbà kí èèyàn ó cheat mi rárá rárá, torí ẹ mi máa ń ṣe ìmúdójú iwọ̀n sọfitíwíà mi. Torí sọfitíwíà jẹ́ nǹkan tí mo fẹ́ràn. Sọfitíwíà, sọfitíwíà mo fẹ́ràn rẹ̀

Ṣé o máa ń mu àwọn ohun mímu pirotíìnì? Ohun mímu protein ó jẹ́ ǹkan tó dára, mo dẹ̀ fẹ́ràn láti máa mu. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ohun mímu tí à ń mu ní ibi tí mo wà ni kò ní èròjà pirotíìnì tí ó péye nínú, ẹ́kọ̀ọ̀kan. La máa ń sábà bá pàdé àwọn ǹkan tó ń fúnni ní pirotíìnì nínú ohun mímu, torí pé ọ̀pọ̀lọpọ̀ n ta mú soda, ìyẹ́n bí àwọn ọtí ẹlẹ́rìndòdò, àwọn ọtí dídùn, òun ni a máa ń mu lọ́pọ̀lọpọ̀ ìgbà. Ṣùgbọ́n ta bá mu mílíìkì, bóyá lágolo àbí tinu páálí àbí tinu ọ̀rá, àwọn mílíìkì yẹn máa ń ní èròjà pirotíìnì nínú. So tí a bá mu àwọn yẹn, òun máa ń fún wa ní pirotíìnì mo ṣì máa ń mú náà lẹ́ẹ̀kọ̀kan.

Ṣé o máa ń pa ohun ọ̀ṣọ́ sára? Rárá, mi ò fẹ́ràn ohun ọ̀ṣọ́ púpọ̀. Aà, mo ní àwọn ọ̀rẹ́ tó máa ń lo ohun ọ̀ṣọ́ bí i ká lo, ẹ, iye ring àbí ká lo ìbọ̀wọ́ bí i chain àti àwọn ring oríṣiríṣi. Mo ní àwọn tó ń lò, ṣùgbọ́n èmi gẹ́gẹ́ bí ẹnìkan, bí a bá sọ pé nítorí ẹ̀sìn mi, lóòótọ́ mo fẹ́ràn láti lo àwọn kọ̀ọ̀kan nínú rẹ̀. Ṣùgbọ́n àwọn kéékèèké bí i ká lo ago ṣọ́wọ́ tí gbogbo èèyàn máa ń lò, òun ni mo máa ń lò. Ehn, mo lè lo gíláàsì náà ṣojú ṣùgbọ́n ẹ̀kọ̀ọ̀kan ni. A sì wọ bàtà tó da ṣẹ́ṣẹ́. Ṣùgbọ́n bí ká ṣe ohun ọ̀ṣọ́, ká gbé necklace àbí chain sọ́rùn, hùn hùn, èmi é ṣe. Oh, àwọn ohun ọ̀ṣọ́ kọ̀ọ̀kan ni mo máa ń ṣe sí ara.

Èdè wo ni o fẹ́ kọ́? Èdè tó wù mí láti kọ́, o ni èdè Faransé, ìyẹn French. Lóòótọ́ French yìí wọ́n kọ́ mi nígbà tí mo fi wà ní ilé ìwé, ìyẹn ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ nígbà tá a fi wà ní kékeré, ní nursery school àti primary school. Wọ́n kọ́ wa ní àwọn díẹ̀díẹ̀ nínú èdè Faransé, bí àwọn ọkọ̀ máa ń sábà, sábà bí embassy, bonjour mademaiselle. Àwọn èdè yẹn ni wọ́n fi kọ́ wa nígbà náà. Ṣùgbọ́n nígbà tí mo tún bọ́ sí ilé ìwé gíga, wọn kò kọ́ wa ní èdè yìí mọ́. Ó jẹ́ kí n ti ẹwà gbàgbé pátápátá gbogbo ohun tí wọ́n ti kọ́ wa nínú èdè Faransé. Ṣùgbọ́n mo rí i pé èdè yìí dùn dáadáa gan, mo sì nífẹ̀ẹ́ síi. Ó yóò wù mí tí n bá lè kọ́ èdè náà gan, yóò wù mí tí mo lè kọ́, tí mo sì lè mọ̀ ọ́n. Ṣùgbọ́n mo rí i pé kò fi bẹ́ẹ̀ sí àkókò. Lóòótọ́ mo mọ áàpù tí ń jẹ́ duolingo tí mo lè fi kọ́ èdè. Ṣùgbọ́n mi tiẹ̀ tí gbìyànjú bẹ́ẹ̀ nítorí mi ò rí ààyè láti fi ipá si láti kọ́. Ṣùgbọ́n ó wù mí kí n gbọ́ èdè Faransé. Èdè míì tó tún wù mí, òun ni èdè Spanish tàbí German. Ìkan nínú àwọn èdè méjèèjì yìí, ó tún wù mí kí n gbọ́ àwọn náà. Lẹ́yìn àwọn èdè, ó wù mí kí n wá gbọ́ àwọn èdè tó jẹ́ tiwańtiwa. Ní orílẹ̀-èdè Nàìjíríà, a ní èdè Yorùbá, a ní Hausa àti Igbo. English ni official language. Gbogbo èèyàn ló gbọ́ òyìnbó, gbogbo èèyàn ló gbọ́ English. Ṣùgbọ́n àwọn èdè àwọn tribe ẹ̀yà mí bí ẹ̀yà Hausa àti Igbo ni ọ̀pọ̀lọpọ̀ ò gbọ́. Ó wù mí kí n gbọ́ èdè Hausa àti Igbo. Ọmọ Yorùbá ni mí, só mo gbọ́ èdè Yorùbá dáadáa. Àmọ́ mo fẹ́ kọ́ àwọn èdè yẹn. Ṣùgbọ́n mo mọ̀ pé ó le láti kọ́ èdè. So mo kàn. Ó kan wù mí ni, àmọ́ pé yóò ṣẹlẹ̀, ó súnmọ́ pé kó má fẹ́ ṣẹlẹ̀. But èdè Faransé, ìyẹn ṣéṣe kí n gbọ́.

Ṣé o fẹ́ràn yíya àwòrán? Bẹ́ẹ̀ni mo fẹ́ràn yíya àwòrán, tí ó bá jẹ́ pé ẹni tó fẹ́ ya àwòrán náà jẹ ẹni tó mọ̀ọ́ yá dáadáa tí ó ní ìyà ní ìyàkuyà torí kì í ṣe pé bóyá mo rẹwà púpọ̀. Tí ẹni tó bá ń ya àwòrán ò bá wá yá dáadáa, yóò mú mi lé rí bí ẹni pé mo burẹ́wà ni. So lóòótọ́ mo fẹ́ràn kí n ya àwòrán ṣùgbọ́n àwòrán náà gbọdọ̀, ó gbọdọ̀ rẹwà dáadáa. Torí rẹ̀ ni mo ṣe mọ́ fẹ́ tó bá jẹ́ pé mo lè ya àwòrán lórí camera tó dáa. Irú àwọn bí 4k lens tí yóò gbé àwòrán mi jáde tí yóò yọ sóńbẹ̀, tí gbogbo ojú mi ó mọ dán àti gbogbo ara mi mo máa ń fẹ́ràn rú àwòrán bẹ́ẹ̀. Àwòrán ń dẹ́wù ló, a máa ń fi ṣe profile picture àti oríṣiríṣi ǹkan.

Nígbà wo ni o máa ń gẹ irun rẹ? Ìgbà tí mo máa ń gẹ irun mi, ìgbà míì ó máa ń tó oṣù kan, torí mi kì í sábà gẹ irun lóòrèkóòrè. Ìgbà tí irun mi bá tó kún, tí shape tí mo yọ síbẹ̀ tí ó bá tó máa ń parẹ́, ni mo tó máa ń gẹ irun mi. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, àwọn ènìyàn, ẹlòmíì gẹ irun rẹ̀ ní ẹ̀ẹ̀kan lọ́sẹ̀, ẹlòmíì ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ méjì. Ṣùgbọ́n èmi, ẹ̀ẹ̀kan lóṣù kan ni, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Pàápàá tó bá yẹ pé irun tí mo máa gẹ jẹ́ irun tí mo gẹ̀ mọ́lẹ̀ dáadáa tí mi ò ṣe style, mo máa ń fi sílẹ̀ títí tí yóò fi kún dáadáa kódà a máa lò ju oṣù kan lọ ní ọ̀pọ̀ ìgbà tí, tí n bá tú n máa ń lo hair cream tí mo fi ń pa irun náà, mo máa ń tún ń jẹ́ kí irun náà pẹ́ kí n tó lọ́ gé.

Nígbà wo ni o kẹ́yìn lọ rí dókítà? Mi, mo ti-- ó ti pẹ́ tí mo ti lọ rí dókítà kẹ́yìn. Ìdí ni pé, nọ́ọ̀sì ni ìyá mi. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni wọ́n máa ń gba ẹ̀jẹ́ mi láti lọ bá mi yẹ̀wò ní ilé ìwòsàn torí ilé ìwòsàn ni ìyá mi ti ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí nọ́ọ̀sì. Àwọn abẹ́rẹ́ àjẹsára kọ̀ọ̀kan ìyá mi á mọ́ wa fún mi ní ilé. Bí mo bá sì ní àìsàn pẹ́rẹ́pẹ́, ìyá mi ó sọ àwọn òògùn tí mo lè rà tí ó-- tí mo bá ti pè wọ́n. Mo sì lọ sí fámásìst tó súmọ́ mi, màá lọ rà bẹ́ẹ̀. Tí mo ti rí dókítà kányìn là-- rí dókítà lọ́dún tó lọ. Nígbà tí mo ṣe àìsàn tí mo ní kòkòrò kan níbi ìdí mi. Dókítà sì sọ àwọn òògùn tí màá lò fún mi náà ni. Lẹ́yìn tí wọ́n yẹ̀wò.

Ṣé o máa ń jẹun nínú ọkọ̀ rẹ? Mo máa ń jẹun nínú ọkọ̀ mi, ṣùgbọ́n kì í ṣe tí mo bá ń wa ọkọ̀ o. Tí ǹ bá ń wa ọkọ̀, nígbà mìíràn mo máa ń jẹ ìpàpanu bíi gúgúrú àbí ẹ̀pà àbáwọn nǹkan tí mo kàn lè fi panu. Ṣùgbọ́n tí ǹ bá fẹ́ jẹ oúnjẹ bóyá bí búrẹ́dì àti ẹyin àbí iṣu, àbí ìrẹsì nínú ọkọ̀, á jẹ́ wípé èmi kọ́ ni mo ń wa ọkọ̀ tàbí, kí n páàkì ọkọ̀ kí n sì jẹ ohun tí mo fẹ́ jẹ kí n tó mọ́ lọ sí ibi òwú tí mo fẹ́ lọ. Tàbi kò jé pé, ni ìbì tì mọ̀ pàákì mòtọ mì sì, mò wónú ré mó sí mú òúnjé dàání tì mò rà bòyà nitòrípé màá si wó inú òkó màà, si jòókọ màá si jé nibé. Mò mà n jéún nínú okó, tí mò bà si ti jèún nibé mà ripé mi ò dòtí ré jú. Àwòn idòtì tòbà wà nibè, mà gbà mà tún tún gbògbó èsé.

Ṣé o mọ̀ bí a ti ń se oúnjẹ? Mo mọ oúnjẹ sè gidi gan. Ṣùgbọ́n mo fẹ́ràn kí ìyàwó mi mo oúnjẹ sè jù mí lọ. Kò fé sí oúnjẹ tí mo lè jẹ tí mi ò lè ṣẹ lẹ́yìn àwọn international dishes se àmàlà ní o. Mo lè ro àmàlà. Bó ṣe sẹ̀mọ́, mo lè ro sẹ̀mọ́, bó ṣe ẹ̀bà. Tóbá jẹ́ ti ọbẹ̀ sísè, ọ̀gá ni mí. Mo ń se ọbẹ̀ tí ó dùn. Ọbẹ̀ ẹ̀gúsí, òsíkí, ilá ni o, ewédú, ẹ̀fọ́ rírò. Kò sí ẹleyi tí mi ò le sẹ́ n bè. To ba tún wá jẹ́ ti ìrẹsì, tó jó oúnjẹ tí gbogbo wá mọ̀ n jẹ ju, mo tún mọ̀ ṣé. Ta bá wá ń sọ̀rọ̀ nípa ẹ̀wà. Ẹwà, ó jẹ́ oúnjẹ tí èmi gan fẹ́ràn. Torí ẹ, mo mọ ẹwà sè débi pé, bó yá lẹ níkan kan wà tó mọ ẹwà ṣe tó mi. Torí mo fẹ́ràn ẹ̀wa gan, mo sì mọ̀ ṣé dáadáa. Tí n bá tún rí edé àti oríṣìíríṣìí, bo bá tún jẹ́ ká dín ata. Àṣá, ṣà, ṣà. Ata, ata dídin tí n bá din ata, a mọ dùn pọ̀.

Ṣé o máa ń jẹ gọ́ọ̀mù? Oh, chewing gum. Aah, mo máa ń jẹ, kódà. Mo sì jẹ chewing gum ní àná, àbí ijẹta nígbà tí a fẹ́ gbá bọ́ọ̀lù ṣùgbọ́n mi ò kí ń jẹ lóòrèkóòrè o. Ẹ̀kọ̀okan, bóyá tí n bá ń ṣe àwọn sporting activities báyẹn, òun ni mo máa ń jẹ gọ́ọ̀mù. Torí wọ́n ní gọ́ọ̀mù ò da fún eyín, ó máa ń ba eyín èèyàn jẹ́. Torí ẹ ni mi ò kì í fi ń jẹ ní gbogbo ìgbà. Ẹ̀kọ̀okan, tí mo bá wò pé ó ní ìwúlò tí ó ṣe fún ẹnu mi ni mo máa ń jẹ gọ́ọ̀mù. Hmm, àwọn gọ́ọ̀mù tí mo sì máa ń jẹ àwọn eléyi ti tí ó ní àwọn èròjà tó da nínú bí i àwọn tó ní mint tí yóò tún mú kí ọ̀nà ọ̀fun kó clear ni mo máa ń jẹ.

Ṣé o máa ń ka àwọn àdéhùn dáadáa? Àwọn àdéhùn tí mo bá ṣe, mo máa ń ṣìka wọ́n dáadáa. Mo máa ń gbìyànjú láti rántí àwọn àdéhùn. Tí èèyàn náà bá sì ṣàdéhùn fún mi, mo máa ń gbìyànjú láti rán ẹni náà létí, kí ó má bá jẹ́ pé yóò gbàgbée àdéhùn tí ó ṣe fún mi. Torí ó ṣeéṣe kí èèyàn gbàgbé. Ẹ̀mi gan-an náà máa ń gbàgbé àdéhùn tí mo ṣe fún ẹlòmíì. Torí ẹ, ẹni náà náà gbọdọ̀ máa rán mi létí àdéhùn tí mo bá ṣe kí n lè ṣe bí mo ṣe sọ. Ṣùgbọ́n ìgbà mìí wà tí èèyàn a ṣàdéhùn tí ò ní lè múṣẹ. Tí apá òkun irú rẹ̀ máa ń ṣẹlẹ̀. Lọ́pọ̀lọ́pọ̀ ìgbà, tàpá mú ó ń kún èèyàn tí èèyàn ò ní lè ṣe ṣíka àdéhùn tó ṣe. Ṣùgbọ́n lọ́pọ̀lọ́pọ̀ ìgbà mo máa ń gbìyànjú láti ṣíka àdéhùn mi.

Báwo ni o ṣe máa ń jí ní òwúrọ̀? Eh, àláàmù ni mo máa ń set láti jí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa snooze àláàmù yìí tó jẹ́ pé àsìkò tó bá wù mí ni màá jí. Lẹ́yìn àsìkò tí mo bá ń lọ síbi iṣẹ́, mo máa ń tẹ̀lé àláàmù mi dáadáa tó jẹ́ wipé tó bá ti dún, èmi náà ó ti tètè dìde ńlẹ̀ láti rí, láti múra lọ sí ibi iṣẹ́ fún ọjọ́ náà. So ìgbà míi dẹ́ wà tó jẹ́ wipé nígbà tí ó bá wù mí tí mo fẹ́ dìde lòwúrọ̀ ni mà á tó jí láti dìde lọ ṣe àwọn n tí n bá fẹ́ ṣe fún ọjọ́ náà. Ìgbà miì dẹ́ wà tó jẹ́ pé ẹni taa jọ wa taa jọ ń gbé ni ó jí mi, kí n tó jí dìde fún ọjọ́ mìíràn bí ìgbà tó bá ti rẹ mí tí mo ti ṣiṣẹ́ gan lá ọjọ́ tó kọjá before.

Mo fẹ́ràn ṣíṣí fèrèsé ọkọ̀ mi sílẹ̀, torí kí atẹ́gùn lè bá wọlé. Ọkọ̀ mi ò ní ọyẹ́, ìyẹ́ bí atẹ́gùn ti ń fẹ́ wọlé. Torí rẹ̀, mo máa ń sí fèrèsé ọkọ̀ dáadáa. Àyàfi tí mo bá lọ lójú ọ̀nà tí eruku bá ti pọ̀ sí ni mí kí ń fẹ́ sí fèrèsé ọkọ̀ kí eruku má báà wọlé. Ṣùgbọ́n tí n bá wà níbi tí agbègbè náà mọ́ tí ò sí eruku, mo máa ń sí fèrè sí ọkọ̀ mi sílẹ̀ ní gbogbo ìgbà. Torí mi ò kí ń rìn lójú ọ̀nà tí bóyá wọn ti lè yín ìbọn àbí nǹkan kan. So, síí fèrèsé ọkọ̀ sílẹ̀ ì ṣe nǹkan tí kò dára, mo fẹ́ràn rẹ̀ dáadáa.

Wákàtí mélòó ni o máa ń wo ojú ìbòjú lójoojúmọ́? Wákàtí tí mo máa ń wo ojú ìbòjú lójoojúmọ́ kò, kò tó wákàtí kan, torí èmi kì í pẹ́ nídi wíwo ìbòjú tí mba ti wò díẹ̀, màá kúró n bẹ ni. Torí mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn àti máa wo ìbòjú rárárárá àti rárá. So mo kan máa ń ṣe lásìkò tí mo bá, tí mo bá fẹ́ ṣe ni, kì í ṣe pé pé mo máa ń ṣe ní gbogbo ìgbà wo ìbòjú.

Kí ni àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ rẹ? Àwọn ìdojúkọ tó wà níbi iṣẹ́ mi pọ̀ gan-an. Ìgbà míì, ọjà lè má yá. A ní láti tún fikún iṣẹ́ wa. Ìgbà mìíràn, ọ̀gá lè bínú tàbí kan máa wà ní ipò tó da tí wọ́n bẹ̀rẹ̀ sí ní bínú sí àwọn ọmọṣẹ́. Ó jẹ́ ń tó burú jáì, ṣùgbọ́n ara àwọn ǹkan tí a lè má rí lẹ́nu iṣẹ́ mi nìyí. Ìgbà mìíràn dè wà lẹ́nu iṣẹ́ tí ìdojúkọ lè wà fún èmi gangan láti inú ilé tí oníjẹ́ lè ṣiṣẹ́ dáadáa, wó ṣe yẹ. So àwọn ìdojúkọ yìí ló máa ń affect iṣẹ́ mi.

Báwo ni ìbáṣepọ̀ rẹ pẹ̀lú olórí iṣẹ́ rẹ? Ìbáṣepọ̀ tó dánmọ́nrán wà láàárín èmi àti olórí iṣẹ́ mi, ṣùgbọ́n ìbáṣepọ̀ wa kìí fàyè gbá kí ó affect iṣẹ́ taà ń ṣe. Tí a bá dẹ́nu iṣẹ́, a ṣe dáadáa, tó bá sì jásíko àti rẹ́rìn dọ̀wẹ̀kẹ̀, a máa ń ṣe ìyùn náà dáadáa. Ìdí tí màá ń mú olórí iṣẹ́ mi dùn, olórí ni ibi iṣẹ́ mi, ìdí tí mo ń mú inú rẹ̀ dùn ni pé tí a bá ti ṣiṣẹ́ wa bó ṣe yẹ ká ṣe, tí iṣẹ́ n ba ti tẹ́ lọ́rùn, inú rẹ̀ máa ń dùn. Yóò bá wa ṣeré, yóò bá wa ṣe àwàdà, a jọ rẹ́rìn-ín. Ṣùgbọ́n tí a bá ṣiṣẹ́ wa dáadáa, ó lè pariwo mọ́ wa, ó lè, ó lè, ó lè bínú. Ṣùgbọ́n kò ṣe pé ó ń bá wa jà. Bí kò ṣe pé ká lè ṣe iṣẹ́ wa bó ṣe yẹ náà ni. Mo fẹ́ràn olórí ibi iṣẹ́ mi dáadáa. Mo fẹ́ràn rẹ̀ gan.

Ṣé o máa ń rọrùn nígbà tí o bá sùn? Sé o máa ń rọrùn? Mi tò rọrùn, rọrùn nígbà tí o bá sùn. Rọrùn, mi dùn, rọrùn. Sé o máa ń rọrùn nígbà tí o bá, tí n bá sùn? Nítorí wípé mo máa ń lo ìrọ̀rí, ìyẹn pillow. Ó máa ń rọrùn dáadáa tí n bá sùn. Ọrùn ò dè ní ń ro mí nígbà tí n bá jí. Ó jẹ́ ǹkan, pillow jẹ́ ǹkan tí mo máa ń lò dáadáa kí n lè ro orun tó dára sùn. Orun ò ní dẹ̀ mọ́ já sí ìrọ̀rùn dáadáa lórí ibùsùn mi. Àlùrùrù.

Ìgbóná jẹjẹ irú wo ni o fẹ́ràn nínú yàrá rẹ? Mi ò fẹ́ràn ìgbóná jẹjẹ rárá rara. Mo fẹ́ràn yàrá tó tutù. Àyàfi tí ó bá jẹ́ pé àsìkò tí oru bá, tí oru bá mú púpọ̀. Mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn irú ìgbóná jẹjẹ yẹn. Torí ẹ, mo lè tan air condition, iyẹn ẹ̀rọ amúlétutù. Ṣùgbọ́n tí n bá wà ní àwọn ìlú mi tí ótutù ti pọ̀, mo lè lo heater, ìgbóná jẹjẹ tó, tó, tó dára láti lè kojú, ẹ́, ẹ́, ọyẹ́ àti snow tí ó máa n mú gbogbo ibi tutù kí n lè wọ̀omù ara mi.

Kí ni o máa ń ṣe kí o tó lọ sùn? Ìgbà mìíràn kí n tó lọ sùn, mo máa ń lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi láti ṣe àwọn nǹkan kọ̀ọ̀kan. Ìgbà mìíràn, mo lè máa wo àwòrán tàbí kí n wo àwọn fídíò lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tí mo bá ti wà lórí ibùsùn mi kí n tó sùn. Ìgbà mìíràn, mo tún kọ́kọ́ máa ń lọ sí ilé ìwẹ̀ láti wẹ̀ àbí láti san ara mi nù kí n tó wá sùn. Ìgbà mìíràn, mo sì tun n fi àwọn eré ìdárayá lórí fóònù bíi DLS ṣe ìdárayá kí n tó sùn. Mo sì máa ń gbàdúrà àti bíbélì mi mo sì máa ń ka kí n tó sùn.

Ṣé o ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí? Mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí dáadáa. Iṣẹ́ ọ̀fẹ́ bíi àwọn iṣẹ́ tí àwọn ènìyàn tí èèyàn bá mọ̀ rí bá gbé fún èèyàn láti ṣe. Àwọn iṣẹ́ yìí nígbà mìíràn, àwọn mìíràn lè sọ pé àwọn fẹ́ fún ẹ lówó ṣùgbọ́n ntorí bi ẹ ṣe jọ́jẹ́ sí ara yín, o lè sọ pé ò gba owó torí gbogbo ǹkan ko ni owó. Ẹ̀eyàn máa ń ṣe àwọn ǹkan mìí láti wá ojú rere lọ́dọ̀ àwọn èèyàn àbí ẹni tí èèyàn mọ̀. So ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn tí èèyàn mọ̀ lèeyàn ń ṣe iṣẹ́ ọ̀fẹ́ fún. Emí náà dẹ́ máa n ṣe iṣẹ́ ọ̀fẹ́ fún àwọn tí mo mọ̀ níbí iṣẹ́ tí mò ń ṣe eléyi tí mo mọ̀ pé kó ni náa mi lówó tí màá kàn lo skill tí mo ní láti ṣe.

Nígbà wo ni o kẹ́yìn lọ wo eyín? Wọ́n lo dára kí ènìyàn lọ máa wo eyín rẹ̀ ní ọ̀dọ̀ àwọn dókítà tí ó mọ̀ nípa eyín láti bá ni fọ eyín náà àti láti jẹ́ kí eyín náà wà ní ibi tó yẹ kó wà. Ṣùgbọ́n ní ibi tí bí mo wà, àwa ò kí n lọ sí ile ọ̀dọ̀ àwọn dókítà eleyín, a kì í sábà lọ síbẹ̀. Ó dẹ̀ ti pẹ́ tí mo ti lọ wo eyín mi, kódà mi tie lè rántí ìgbà tí mo wo eyín mi kẹ́yìn. Ó yá ni mo ti wo eyín mi rí. Lẹ́yìn kí n fọ̀, tí n bá ti fọ̀, tí n bá sì ti-- tí mo ti fọ mi fọ ẹnu tí mo ti lu ọṣẹ ifọ́nu tí mo fi fọ ẹnu láàárọ̀ ọtí tan. Mi ò ki n lọ wo eyín mi ní ilé ìwòsàn, ju pẹ́ kí n fọ̀ lọ kó sì mọ̀ tẹ́nìtẹ́nì.

Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn rẹ? Àwọn ọ̀nà tí mo máa ń gbà pàrọ̀ ọkàn mi ni wípé bí kí n ka ìwé tuntun. Mo lè mú ìwé lórí oríṣiríṣi tọ́píkì kí n bẹ̀rẹ̀ sí ní ká láti jẹ́ kí ọkàn mi tu ṣhapú ṣí láti pàrọ̀ ọkàn mi. Ìgbà mìíràn, mo máa ń wo dọ́kumẹ́ntìrì àbí àwọn fíìmù tí ọgbọ́n wà nínú rẹ̀ dáadáa. Ìgbà mìí mo dẹ̀ máa ń gbọ́ pọ́dkásìtì àbí vọ́dkásìtì lórí YouTube àbí Spotify lórí àwọn ọ̀rọ̀ tí ó ṣe kókó dáadáa. Mo dẹ̀ máa ń lọ sí ilé ìjọsìn, ìyẹn church, fún Bible study tí a ti máa ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Ọlọ́run. Àwọn nǹkan yìí ni máa ń pàrọ̀ ọkàn mi.

Ṣé o ti fún ni ní ẹ̀jẹ̀ rí? Bẹ́ẹ̀ni. Bóyá nígbà tí mo kéré. Ṣùgbọ́n láti ìgbà tí mo ti dàgbà, mi ò fún ẹnikẹ́ni ní ẹ̀jẹ̀ rí. Mi ò lọ fẹ́ jẹ sílẹ̀ ní ilé ìwòsàn, bẹ́ẹ̀ ni èmi na o kí n gba ẹ̀jẹ̀. Ṣùgbọ́n mo mọ ẹnìkan tí ó ti fẹ́ jẹ ẹ̀jẹ̀ sílẹ̀ rí. Tẹ́ní yẹn bá ti fi ẹ̀jẹ̀ sílẹ̀, yóò mu mílìkì láti tún ẹ̀jẹ̀ rẹ̀ ṣe. Ṣùgbọ́n fífi ẹ̀jẹ̀ sílẹ̀, ó jẹ́ nǹkan tí ó máa ń bà mí lẹ́rù, tí mi ò dẹ̀ lérò pé mo lè ṣe rárá rárá. Àfi tó bá jẹ́ wípé fún ènìyàn tí mo mọ̀ tí ó dẹ́wàá lójú ikú àbí tí mo rí pé ó nílò rẹ̀ gidi gan, mo lè fi ẹ̀jẹ̀ sílẹ̀ fún un.

Ṣé ojú rẹ dára? Bẹ́ẹ̀ni, ojú mi dára, ó sì dùn wò. Ehn, bó ti rẹ pé, ó nílò àwọn nǹkan bí i ìpara àti àwọn èròjà facial àti àwọn cream tí ènìyàn máa ń lò tìtún máa ń mójú tún ń dára sí. Ṣùgbọ́n bó ṣe wà natural náà kò bàjẹ́, ó dára púpọ̀, ó dúdú. Ṣùgbọ́n àwọn pimples kòkan ló wà ń bẹ́ẹ̀. Ó sì yè mọ dáadáa, ó sì yè dùn wò, ó sì smooth, ojú gidi ni. So, ojú mi dára, gidi gan ni ojú mi dára.

Kíni ètò rẹ fún ìparí ọ̀sẹ̀? Ètò, ètò mi fún ìparí ọ̀sẹ̀ ni láti lọ sí àwọn ìpàdé kọ̀ọ̀kan tí a ṣètò fún ìparí ọ̀sẹ̀ yìí. Mo ní ìpàdé fún, ẹ́, fún summit tí a fẹ́ ṣe tí mo jẹ́ ọ̀kan nínú àwọn tó ń kópa níbẹ̀, Career and Financial Summit. Mo sì tún ní ìpàdé tí a ti fẹ́ kọ́ nípa Artificial Intelligence àti bí a ṣe lè lòó dáadáa ní ọjọ́ Saturday iyẹn, àbámẹ́ta. Tó bá sì ti di ọjọ́ Sunday, mo ní láti lọ sí ilé ìjọsìn, church, láti lọ jọ́sí sí Ọlọ́run. Àwọn, àwọn ètò tí mo ní fún ìparí ọ̀sẹ̀ nìyí o.

Ṣé o máa ń wọ ohun ọ̀ṣọ́? Ṣé o máa ń wọ ohun ọ̀ṣọ́? Bẹ́ẹ̀ ni, mo máa ń wọ ohun ọ̀ṣọ́. Ohun ọ̀ṣọ́ sí ara bí àwọn nǹkan bí àgọ ìbọ̀wọ́ tí mo máa ń fi ṣọ́wọ́. Àwọn bí kí a fi, ẹ́, kí a wọ aṣọ aláràǹbarà ni àwọn ọ̀ṣọ́ tí mo máa ń wọ̀. Ṣùgbọ́n mi ò kí ń wọ àwọn ọ̀ṣọ́ bí i earring àbí chain tí àwọn èèyàn máa ń fi sọ́rùn. Àwọn ohun ọ̀ṣọ́ tí mo tún ń lò ni bí i ká fí filà tàbí gíláàsì sójú. Ṣùgbọ́n àwọn ohun ọ̀ṣọ́ bí i ká mọ́ ya àwòrán sí ara ẹni ni mo máa ń sá fún tí mi ò tẹ̀ kí ń ṣe rárá rárá.